Tí mo bá ní ìṣòro níbi iṣẹ́ àwọn tó bá jù mí lọ bí àwọn ọ̀gá mi, kí wọ́n má tó lọ. Máa dẹ̀ sàlàyé gbogbo bí ìṣòro yẹn bá ṣe jẹ́ sí wọn. Máa jẹ́ kọ́ mọ bí ó ṣe ń lọ. Máa jẹ́ kán mọ̀ pé nǹkan bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ló ṣẹlẹ̀. Máa dẹ̀ bẹ̀rẹ̀ pé kí la lè ṣe sí i. Tí ẹni tí mo bá bèrè lọ́wọ́ ẹ̀, ọ̀gá ni nǹkan tà bá lè ṣe síì. Ẹnu kí n bèrè lọ́wọ́ ẹlòmíràn nì yẹn tó tún ju ènìyàn lọ.

Rárá mi ò tí ì ní iṣẹ́ pàtàkì kan tí mò ń ṣe láti ilé. A fi tí bá ti wan bí iṣẹ́ nìkan mo máa ń ṣiṣẹ́. Ṣùgbọ́n mo ń wá iṣẹ́ bẹ̀ tó jẹ́ pé máa mọ ṣiṣẹ́ láti ilé máa dẹ̀ máa gba owó torí ó jẹ́ ọ̀nà tó rọrùn láti mọ gba owó. Ó jẹ́ ọ̀nà tó jẹ́ pé ó fiyàn lọkàn balẹ̀. Ṣiṣẹ́ láti ilé náa jẹ́ irú iṣẹ́ tó tí mo fẹ́ràn pàtàkì. Mi ò fi bẹ́ẹ̀ fẹ́ràn kí mo lọ ibi iṣẹ́ láàárọ̀ níbi ago mẹ́sàn án kí n máa dé ní ago márùn ún. Kì í ṣe irú ìgbése ayé te mi fẹ́ràn.

Bẹ́ẹ̀ni, mo máa ń rìn ní àlàáfíà. Mo jẹ́ ènìyàn tó jẹ́ pé jẹ́jẹ́jẹ ni mo máa ń ṣe gbogbo nǹkan mi. Nítorí náà tí mo bá rìn kò sí anybody tó máa, kò sí ẹnikẹ́ni tó máa mú ìrìn mi kú níra fún mi. Ni mi ò ti bá ẹnikẹ́ni fa wàhálà lójú ọ̀nà. Tí mo bá ti rìn, màá lọ jẹ́jẹ́jẹ mi, màá dẹ̀ pàdà jẹ́jẹ́jẹ mi. Mo ti lè má ta sí ẹni kankan lójú ọ̀nà.

Nǹkan tó ṣẹlẹ̀ ni pé mi kì í sábà jẹ oúnjẹ ọ̀sán, nítorí náà mi ní àkókò tí mo máa fi sin mi. Ṣùgbọ́n ìgbà tó bá bọ̀ sí tó jẹ́ pé tí mo bá jẹ oúnjẹ ọ̀sán, ìgbà isin mi ó máa ń, ó máa ń lo tó bí isẹ́jú mẹ́wàá sí isẹ́jú ogún.

Mo fẹ́ràn àwọn orin tó jẹ́ pé ó mọ̀, ó máa ń fi ọkàn èèyàn balẹ̀. Tó jẹ́ pé tí èèyàn bá ti, tí èèyàn bá ti ṣe wà lá, to jẹ́ pé tí èèyàn bá ń gbọ́, ó máa mọ, ó máa mọ fi ọkàn èèyàn balẹ̀, ó máa mọ fara èèyàn balẹ̀. Kò ní jẹ́ kí èèyàn wà stressed, kò ní jẹ́ kí èèyàn kú ṣúyan, kò ní jẹ́ kí ǹkan ṣúyan, kò ní jẹ́ kí, ẹ, gbogbo ǹkan rí bákan náà.

Bẹ́ẹ̀ni mo fẹ́ràn oúnjẹ sísè. Oúnjẹ sísè jẹ́ àràn kan tí mo fẹ́ràn láti máa sè. Nítorí náà mo ní, um, ohun ìse oúnjẹ tí mo máa ń lò ní ilé ibi tí mo wà nígbà tí mo bá ń ṣiṣẹ́ ibi iṣẹ́. Èmi mo máa ń dáná fúnra mi mi kì í sábà ra oúnjẹ jẹ àfi tí mi ò bá ní àsìkò láti dáná tí mo bá fẹ́ jẹ. Ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ ìgbà èmi mo máa ń dáná oúnjẹ tí mo máa bá jẹ fúnra mi.

Ọwọ́ ọ̀tún ni ọwọ́ tó bí mi mọ́. Ọwọ́ tí wón fi kọ́ mi láti kékeré pé kí má lò ní ọwọ́ ọ̀tún. Òun dẹ̀ ni mo máa ń lò tí n bá fẹ́ jẹun, tí máa fẹ́ gbe omi, tí máa fẹ́ gbe ǹkan. Òun ni ọwọ́ tó, tó lágbára mi. Òun ló lágbára jù nínú ọwọ́ mi. Nítorí òun ni mo má ń sábà lo fún ọ̀pọ̀lọpọ̀ ǹkan tí mo má ń ṣe lójoojúmọ́

Rárá o, mi ò kí ń mú ògùn lójojúmọ́. Ìgbà tó bá rẹ̀ mí nìkan ni mo máa ń lo ògùn. Mo ti ẹ̀ wá jẹ́ ẹni tó jẹ́ pé mi ò fẹ́ràn lílò ògùn. Kò mọ̀ mi lára, ó jẹ́ ǹkan tí mi ò fẹ́ràn rárá, rárá torí tí mo bá ti gbóòórùn ògùn, ògùn báyìí, èébì máa ń mú mi ni, ó máa ń ṣe mi bi pé kí ń bì, kí ń bì.

Bí mo ṣe má ń ṣe ìdọ́gba láarin iṣẹ́ àti ìgbésí ayé, mo ní erm àkókò tí mo máa ń lò ní ibi iṣẹ́ mo dẹ̀ ní àkókò tí ó jẹ́ pé òun ilé ni màá mọ ṣe. Ìgbà tó bá jẹ́ àkókò fún ohun iṣẹ́, mi ò kí n fi iṣẹ́ mi ṣeré, iṣẹ́ náà ni màá mọ ṣe. Ìgbà tó bá dẹ̀ jẹ́ àkókò fún òun ilé, mi ò kí gbé iṣẹ́ sí, àfi tó bá jẹ́ pé iṣẹ́ pọ̀ níbi iṣẹ́ tí a dẹ̀ nílò láti ṣe nǹkan kíákíá ni màá wá sọ pé bóyá tí bá délé, màá tún wá mọ ṣíṣe.

Mi ò ni oko báyìí ṣùgbọ́n oko jẹ́ ǹkan tí mo nífẹ̀ẹ́ sí, tí mo lérò àti ṣe. Tí mo bá ti ní àkókò yẹn àti owó tó nílò láti bẹ̀rẹ̀, tí ní dá oko. Oko jẹ́ ǹkan tó jẹ́ pé a, o máa ń mú owó púpọ̀ wọlé ṣùgbọ́n àti dá oko náà kò rọrùn bẹ́ẹ̀yẹn náà àmọ́ ó ní ohun a fi ṣe.

Mi ṣe yen tí ó máa ń gbọ́ podcast. Ṣùgbọ́n, owà lára nǹkan tí mo ṣẹ̀ṣẹ̀ fẹ́ bẹ̀rẹ̀ sí ní gbọ́, torí ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà orin nìkan mo ń gbọ́, tí máa ti ń gbọ́ orin báyìí, ó ti tán. So, podcast jẹ́ nǹkan tí mo ṣẹ̀ṣẹ̀ fẹ́ bẹ̀rẹ̀ sí ní gbọ́. Mí kii ń gbọ́ ó tẹ́lẹ̀, mo sese fẹ́ bẹ̀rẹ̀ ni.

Níbi tí mo ti ń ṣiṣẹ́, wọn máa ń fún wa ní bí ọ̀sẹ̀ mẹ́ta sí mẹ́rin fún wa láti sinmi lọ́dọọdún. Tó dẹ̀ jẹ́ nǹkan tí wón máa ń ṣe tí èèyàn bá ti lo bí ọdún kan níbi iṣẹ́ yẹn. Èèyàn tí ò bá ti lo tó ọdún kan kò lè gba ọ̀sẹ̀, ọ̀sẹ̀ mẹ́ta sí mẹ́rin yẹn tí mo sọ.

Tí mo bá fẹ́ ṣe polówó, mo máa ń lo àwọn ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi bíi, ẹm, WhatsApp, Facebook mi àti àwọn tó bá kù tí mo bá ní tí mo bá lè lò, ko ni mo máa ń lò. Ìgbà míì mo de máa ń lo àwọn ènìyàn tó bá wà ní ibi iṣẹ́ mi, màá sọ, màá sọ̀rọ̀ sí wọn, màá sọ fún wọn pé ǹkan báyìí ni mò ń, mò ń ní o, ǹkan báyìí mo fẹ́ tà o, ǹkan báyìí mo fẹ́, mo fẹ́ ni mò ń ṣe o. Wọ́n a dé máa, àwọn náà dé máa sọ fún àwọn ẹlòmíràn náà. Bẹ́ẹ̀, mo ti polówó náà.